Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ lórí cloud? Bẹ́ẹ̀ ni, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ lórí cloud. Àwọn òyìnbó wọ́n ti ṣe nǹkan tó jọ pé tí èèyàn bá ní àwọn fáìlì tó fẹ́ pamọ́ tí kò bá ṣáà yè mọ́ lórí device wọn, lórí fóònù wọn tàbí lórí kọ̀m̀pútà wọn, wọ́n lè fi àwọn fáìlì rẹ̀ pamọ́ sórí cloud. Ó wà, ó jẹ́ ǹkan tó dáa, ó jẹ́ ǹkan tó ṣe pàtàkì kí èèyàn máa fi àwọn iṣẹ́ tó ti ṣe, àwọn fáìlì rẹ̀ tó ti ṣe kó máa ń fi pamọ́ lórí cloud. Nítorí pé tí èèyàn bá nílò ẹ̀, ó lè lọ sórí ibi tó fi pamọ́ kó lọ wá jáde. Mo máa ń fi àwọn nǹkan pamọ́, àwọn iṣẹ́ tí mo ti ṣe, àwọn fáìlì mi, mo máa ń fi wọ́n pamọ́ lórí cloud.

Ṣé o fẹ́ràn rìn àtẹ̀gùn? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí máa rìn àtẹ̀gùn. Nítorí pé tí èèyàn bá fẹ́ jáde ní ìrọ̀lẹ́, tí èèyàn bá lọ sí ibi, lọ síbi òkun tàbí lọ sí ibi láti lọ rí ǹkan tí àwọn òyìnbó máa ń pè ní nature, mo máa ń lá-- mo máa ń fẹ́ràn láti máa rìn ní àtẹ̀gùn. Nítorí pé àtẹ̀gùn dà kí máa ń fẹ́ èèyàn sára, ó máa ń dá fún èèyàn lára, ó máa ń dá fún ọpọlọ èèyàn kí èèyàn máa rìn ní àtẹ̀gùn.

Ṣé o ti bèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí? Bẹ́ẹ̀ ni, mo ti bèrè ìrànwọ́ láti àwọn tó ń ṣe ẹ̀rọ. Tí èèyàn bá ra àwọn ẹ̀rọ tuntun tí kò mọ bó ṣe ń lò, tí kò mọ bí ẹ̀rọ yẹn ṣe máa ń ṣiṣẹ́, ó jẹ́ pàtàkì kí èèyàn kó pe àwọn tó ń ṣe irú ẹ̀rọ yẹn kó bèrè lọ́wọ́ wọn bí ẹ̀rọ yẹn ṣe ń ṣiṣẹ́. Kó bèrè lọ́wọ́ àwọn tó ṣe é. Mo ti pè wọ́n rí, mo ti bèrè lọ́wọ́ wọ́n rí. Tí èèyàn bá ra ẹ̀rọ tuntun bí i fóònù, bí i washing machine, bí i àti àwọn nǹkan mìíràn, àwọn ẹ̀rọ yẹn wọ́n máa ń ṣe bíi pé kó ní àwọn iṣẹ́ mìíràn tí kò ní tẹ́lẹ̀. Tí èèyàn bá ní àwọn wàhálà tàbí ìdààmú ní ìgbà tí èèyàn bá fẹ́ lò wọ́n, ó jẹ́ pàtàkì kó pe ilé iṣẹ́ náà, kó bèrè ìrànlọ́wọ́, kó bèrè láti ọ̀dọ̀ wọ́n bó ṣe máa ṣe nǹkan tó fẹ́ ṣe. Mo ti bí wọ́n lérè, mo ti pè wọ́n, mo ti bèrè ìrànlọ́wọ́ láti olùṣètò ẹ̀rọ tí mo ti ra tí mi ò mọ bó ṣe ń lò.

Ṣé o ní nọ́mbà orílẹ̀? Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílẹ̀ tí mo ń gbé. Tí èèyàn bá fẹ́ pé àwọn orílẹ̀-èdè mìíràn, ó gbọ́dọ̀ ní nọ́mbà tó máa fi pè wọ́n. Fún èmi tí mo ń gbé ní ìlú orílẹ̀-èdè Nàìjíríà, mo ní nọ́mbà tí orílẹ̀-èdè Nàìjíríà. Tí mo bá fẹ́ pé àwọn tó wà ní orílẹ̀ mìíràn, mo gbọ́dọ̀ ní nọ́mbà wọ́n. Fún èmi mo ní nọ́mbà orílẹ̀, mo dẹ̀ mọ̀ nọ́mbà orílẹ̀ mi tí mo ní. Tí n bá fẹ́ nílò ẹ̀, tí n bá fẹ́ fi ṣe nǹkan, màá mú jáde, màá wá lò láti fi ṣe nǹkan tí mo fẹ́ ṣe. Mo ní nọ́mbà orílẹ̀ lórí mi.

Ṣé o máa ń tẹ́lẹ̀ òfin ìyára ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ́lẹ̀ àwọn òfin. To ń darí ìlà ìyára ọkọ̀ nítorí pé tí èèyàn bá lọ ọkọ̀ tó bá jáde, àwọn òfin Ati àwọn ìlànà ti wà tí àwọn awakọ̀ máa ń tẹ́lẹ̀. Àwọn òfin ìyára fún ìgbà tí èèyàn bá ń lo ọkọ̀. Ó ní àwọn ìlànà tó ń darí òfin ìyára tí awakọ̀ àwọn tó ní ọkọ̀ máa ń tẹ̀lé. Mo máa ń tẹ́lẹ̀ àwọn òfin nítorí pé mi ò fẹ́ ní ìjàmbá ọkọ̀. Mi ò fẹ́ ní ìjàmbá ọkọ̀. Mi ò fẹ́ nǹkan kan tí máa ń jẹ́ kí n ní ìjàmbá ọkọ̀. Mo máa ń tẹ́lẹ̀ àwọn òfin ìyára ọkọ̀.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ìṣẹ́gun òde? Mo máa ń lọ sí ìṣẹ́gun òde ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ tí bá ti ṣiṣẹ́ tán, tí bá ti lọ síbi iṣẹ́ láàrín ọ̀sẹ̀ tí mo ti ṣe gbogbo nǹkan tó yẹ kí n ṣe. Tí ọ̀sẹ̀ bá ti parí, mo máa ń lọ sí ìṣẹ́gun òde. Mo máa ń lọ bá wọn ṣe fàájì, mo máa ń lọ bá wọn ṣe ǹkan tí mo fẹ́ ṣe. Mo máa ń lọ bá wọn ṣe nǹkan tó yẹ kí n ṣe nítorí pé mo ti ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ní àárín ọ̀sẹ̀. Tí ọ̀sẹ̀ bá ti wá parí, mo máa ń lọ bá wọn ṣe ìsinmi, mo máa ń lọ bá wọn ṣe ìṣẹ́gun òde. Mo máa ń lọ bá wọn ṣe ìdárayá níbẹ̀ nítorí pé mo ti ṣe gbogbo iṣẹ́ tó yẹ kí n ṣe láàárín ọ̀sẹ̀. Tí ọ̀sẹ̀ yẹn bá ti wá parí, mo máa ń bá wọn lọ sí ìṣẹ́gun òde láti lọ ṣe òde, láti lọ bá wọn joyò, láti lọ bá wọn ṣe fàájì àti ṣe àwọn ǹkan mìràn.

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Rárá o, mi ò mọ àmì ìràwọ̀ mi. Mi ò fi bẹ́ẹ̀ ní ìgbàgbọ́ nínú àwọn àmì ìràwọ̀. Mi ò ní irú ìgbàgbọ́ yẹn, mi ò kí ń tẹ̀lé wọn. Fun eyín díẹ̀ yìí mi ò mọ àmì ìràwọ̀ mi, nítorí pé mi ò gbàgbọ́ nínú ẹ̀. Mi ò ní ìgbàgbọ́ lórí àwọn ìràwọ̀ àmì. Mi ò fi bẹ́ẹ̀ ní ìgbàgbọ́ fún wọn. Tí mo bá ti ní ìgbàgbọ́ nínú àwọn àmì ìràwọ̀, màá ṣe ìwádií láti mọ irú ìràwọ̀ àmì tí mo ní. Ṣùgbọ́n ní ìsìn tí mi ò ní ìgbàgbọ́ lórí ẹ̀, mi ò wá ní, mi ò, mi ò, mi ò fọkàn sí láti ṣe ìwádìí kí ń mọ àmì ìràwọ̀ tí mo ní.

Ìru etígbọ́ wo ni o máa ń lò? Mi ò kí ń lo àwọn ẹ̀rọ etígbọ́, nítorí pé mi ò ní ìṣòro pẹ̀lú etí mi. Mo máa ń gbọ́rọ dáadáa. Mi ò, mi ò kí ń lọ rí dókítà, nítorí etí mi. Mi ò ní ìṣòro pẹ̀lú etí mi. Mi ò ní ìdààmú kankan nípasẹ̀ etí mi. Mo ń gbó dáadáa. Tẹ́ eeyan bá sọ̀rọ̀, mo maa n gbó. Fún ìdí èyí, mi ò kí ń lo àwọn etígbọ́. Àwọn tó máa ń ní ìṣòro pẹ̀lú etí wọn, àwọn ló máa ń lo ìró àwọn nǹkan yii Àwọn tí wọ́n máa ń lọ rí dókítà, tó máa lọ ṣe nǹkan míì àti òmíràn, àwọn ló máa ń lo etígbọ́. Fún èmi, mi ò ní ìṣòro pẹ̀lú etí mi. Mi ò kí ń lo àwọn etígbọ́.

Ṣe o ni àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n ní ilé rẹ? Bẹ́ẹ̀ni, a ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n. Àwọn òyìnbó wọ́n ti ṣe, àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n tó lè dáhùn sí àwọn ìbéèrè tó pọ̀, tó lè ṣe àwọn ìwádìí tó pọ̀. Àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n yìí ó lè ṣe ǹkan tó pọ̀ lọ́pọ̀lọpọ̀. Àwọn òyìnbó ti ṣe, a ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n yìí ní ilé tí mò ń gbé, ní ilẹ̀ Nàìjíríà tí mo wà, a ti ní irú àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n yìí ní àwọn Chat GPT. Ó lè dáhùn sí àwọn ìbéèrè tó pọ̀, wọ́n lè fi ṣe ìwádìí, wọ́n lè fi ṣe àwọn oríṣiríṣi tó pọ̀. Ó ti wà ní ilẹ̀ tí mo wà, mo ṣì máa ń lò wọ́n, ṣùgbọ́n mo máa n bá wọ́n má ń lò láti fi ṣiṣẹ́, mo máa ń lò láti fi ṣe àwọn ìwádìí, mo máa ń lò láti fi ṣe àwọn ǹkan tí mo fẹ́ ṣe.

Báwo ni o ṣe máa ń rí lílò àkókò nígbà tí o bá wà nínú ìlà? Tí n bá wà nínú ìlà, màá ń fi àwọn àkókò tí mo wà níbẹ̀ láti fi ṣe àwọn nǹkan mìíràn tí mo fẹ́ ṣe. Mo máa ń fi àwọn àkókò rẹ̀ láti dáhùn sí àwọn íméèlì tí mo ti gba tí mi ò tíì dáhùn sí. Mo tún máa ń fi ìgbà náà tí mo wà nínú ìlà láti fi wo ẹ̀rọ aléyudárá tí mo wà lórí rẹ̀. Mo máa ń fi, mo máa ń fi wo àwọn nǹkan láti fi ìdáhùn sí àwọn messages tí mo ti gba. Mo tún máa ń lo ìgbà náà yẹn láti fi kọ àwọn nǹkan lórí notepad mi lórí phone mi. Màá ń lo ìgbà náà láti fi ṣe àwọn nǹkan oríṣiríṣi tó pọ̀. Nítorí pé mi ò fẹ́ kí àkókò yẹn kó ṣòfò. Mi ò fẹ́ lo àkókò yẹn láì, láì lòó láti fi ṣe nǹkan tó dáa. Mo máa ń lo àwọn ìgbà yẹn tí mo wà nínú ìlà láti fi ṣe àwọn nǹkan mìíràn lórí phone mi tàbí nínú ìwé tí mo ń mú dání láti fi kọ nǹkan. Mo máa ń lo àwọn àkókò yẹn láti fi ṣe àwọn nǹkan mìíràn.

Báwo ni ó ṣe máa ń kọjú àsìkò ìparí iṣẹ́? Tí àsìkò ìparí iṣẹ́ bá dé, a máa ń ní àwọn ǹkan tó máa ń ṣẹlẹ̀. Fún ìgbà mí, ara máa ti sun àwọn mí tí wọ́n ti ń ṣiṣẹ́ látàárọ̀. Àwọn ìgbà mí, a máa ní iṣẹ́ tó kù tí àì tíì ṣe. Ìgbà mí, a máa ní àwọn nǹkan bí ìrìnsẹ́ tó máa bàjẹ́. Àwọn ní, àwa ní ìdààmú kan tàbí ẹ̀rọ mìíràn tí ìparí iṣẹ́ bá dé. Tí àwọn irú nǹkan yìí máa ń ṣẹlẹ̀, ó ní nǹkan ta máa ń ṣe. A máa ń bèrè lọ́wọ́ àwọn ọ̀gá wa kí wọ́n wá bá wa rí nǹkan tó ṣẹlẹ̀, kó n wá sọ fún wa nǹkan tó yẹ ká ṣe kí a tó ní ìṣòro tó pọ̀ tí iṣẹ́ bá ti fẹ́ parí. Àwọn ìṣòro tó máa ń jáde, àwọn ìdààmú tó máa ń ṣẹlẹ̀, a máa wa ń pè wọ́n, kó n wá, kó n wá dá sí i, kó n wá sọ fún wa bí a ṣe máa ṣe, bí a ṣe máa parí iṣẹ́ ta ti ṣe látàárọ̀ títí dí ìgbà náà tí iṣẹ́ fẹ́ parí. Kí wọ́n bá wá kó n rán wa lọ́wọ́ bá ṣe máa ṣe, bá ṣe máa parí iṣẹ́ náà, bá ṣe máa ṣe ìwádìí fún gbogbo nǹkan tó ṣẹlẹ̀.

Ìgbà mélòó ni ó máa ń jẹ́ kí fóònù rẹ gbóná? Rárá o, mi ò kí ń máa ń jẹ́ kí fóònù mi gbóná. Mo máa ń tọ́jú fóònù mi dáadáa. Mi ò kí ń lo fóònù mi nígbà tí-- ọ̀ọ́, nígbà tí òjò bá gbóná tàbí oòrùn bá jáde, oòrùn tó gbóná tí kò si afẹ́fẹ́. Mi ò kí ń lo fóònù mi ní ìgbà yìí, nítorí pé mi ò fẹ́ kí fóònù mi gbóná. Tí fóònù èèyàn bá gbóná, ó máa tètè bàjẹ́. Mi ò fẹ́ kí fóònù mi tètè bàjẹ́. Mo máa ń tọ́jú fóònù mi. Mi ò fẹ́ kí nkan ṣe, mi ò fẹ́ kó bàjẹ́. Mi ò kí ń jẹ́ kí fóònù mi gbóná rárá. Mi ò kí ń jẹ́ kó gbóná. Tí n bá fẹ́ lọ síta, mii kí ń lo fóònù mi níta. Tí n bá ti dé nínú ilé tàbí ibi tí shade wa ni mo máa ń lo fóònù mi, torí pé mi ò fẹ́ kí ohun kó, kó, kó jẹ́ kí fóònù mi gbóná tàbí kí n máa lo charger tí kò yẹ kí n lo. Àwọn nkan tó máa ń fa kí fóònù èèyàn gbóná nìyẹn. Mi ò kí máa ń ṣe àwọn nkan yìí, nítorí náà mi ò kí ń jẹ́ kí fóònù mi kó gbóná.

Kí ni nǹkan tó wà nínú àpò ọwọ́ rẹ? Nǹkan tó wà ní àpò ọwọ́ mi tí mò ń gbé jáde ni fóònù mi ó wà níbẹ̀ àti charger mi ó wà níbẹ̀ àti airpod tí màá fi ń gbọ́ orin ó wà níbẹ̀ àti purse mi tí owó wà nínú ẹ̀ ó wà níbẹ̀ pẹ̀lú àwọn ID card mi àti ATM mi àti àwọn card oríṣìíríṣìí ó wà nínú bag mi. Mo tún máa ń mú àwọn nǹkan bí i jọ́tà kékeré àti bírò tí mo máa ń fi ń kọ́ nǹkan. Àwọn nǹkan yìí ni wọ́n wà nínú àpò ọwọ́ mi tí n maa ń gbé dání. Tí n bá fẹ́ jáde, mo màá ń gbé wọn jáde pẹ̀lú mi. Wọ́n máa ń wà pẹ̀lú mi torí pé gbogbo nǹkan tó wà nínú ẹ̀, mò máa ń lò ó tí mo bá ti jáde. Mò máa ń lò ó nígbà tí mo fẹ́ ṣiṣẹ́. Mò máa ń lo bírò yẹn, mò máa ń lo jọ́tà yẹn, mò máa ń lo fóònù mi àti owó tí mo fi sínú àpò yẹn. Àwọn nǹkan tó wà nínú àpò ọwọ́ mi ni àwọn nǹkan yìí.

Báwo ni o máa ń ṣe dáàbò bo ààyè ìkọ̀kọ̀ rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Mo ní nǹkan tí àwọn òyìnbó máa ń pè ní password. Láìsí password yìí, kò sí ẹnikẹ́ni tó lè wọlé lórí Íńtánẹ́ẹ̀tì mi láti lọ rí àwọn nǹkan tó wà nínú ìkọ̀kọ̀ lórí Íńtánẹ́ẹ̀tì mi. Nítorí pé èmi nìkan ni mo mọ password yìí. Mi ò sọ fún ẹnikẹ́ni, kò sí ẹnikẹ́ni tó mọ password, èmi nìkan ni mo mọ. Mi ò kí ń sọ fún èèyàn mìíràn. Láìsí password yìí, kò sí ẹnikẹ́ni tó lè wọlé sórí ìkọ̀kọ̀ Íńtánẹ́ẹ̀tì mi torí pé wọ́n máa bèrè password. Tí wọ́n bá sọ password tí ò kí ń ṣe password tí mò ń lò, wọn ò ní gbá wọn láàyè. Àwọn ọ̀nà tí mo fi ń dáàbò bo ààyè ìkọ̀kọ̀ tí mo ní lórí Íńtánẹ́ẹ̀tì rè.

Ìrọ̀rí mélòó ni o máa ń lò? Mo máa ń lò ìrọ̀rí kan, tí mo bá fẹ́ sùn, ẹyọ kan ṣoṣo ni mo máa ń lò. Mi ò fẹ́ kí àwọn ìrọ̀rí yẹn kó pọ̀ ju ẹyọ kan tí tó. Ẹyọ kan yẹn a jẹ́ ìrọ̀rí tó kéré, mi ò kí ń fẹ́ àwọn tó tóbi. Tí ó bá ti tóbi jù, ó máa máa dùn yàn lọ́rùn. Tí èèyàn bá ti sùn, tí ó bá ti jí, ọrùn máa máa dùn yàn. Fún ìdí èyí, mo máa ń lò, mo máa ń lò ìrọ̀rí ẹyọ kan tí kò tóbi, tó kéré ni mo máa ń lò tí mo bá fẹ́ sùn. Nítorí ọrùn mi, mi ò fẹ́ kí ọrùn kan máa dùn mí. Mi ò fẹ́ nǹkan kan tó máa mú mi lọ bá dókítà kí n lọ máa ṣe àwọn ìwádìí. Máa fún ìdí èyí, mo máa ń jó pé àwọn ìrọ̀rí tí mo ń lò ó jẹ́ àwọn tó kéré àti ẹyọ kan péré.

Ṣé eyín máa ń fọ́ ọ? Rárá o, eyín ò kí ń fọ́n mi. Mi ò ní wàhálà pẹ̀lú eyín mi, mi ò ní ìdààmú pẹ̀lú eyín mi. Kò sí nǹkan tó ṣe eyín mi. Rárá, mi ò ní ìdààmú pẹ̀lú eyín, mi ò kí ń rí dókítà, mi ò kí ń lọ sí hospital láti lọ bá àwọn nurse torí eyín. Kò sí nǹkan tó ṣe eyín mi. Eyín ò kí ń dùn mí. Mo máa ń, mo máa ń tọ́jú eyín mi nítorí pé mi ò fẹ́ kí eyín máa dùn mí. Mo máa ń ṣe irú nǹkan tó yẹ kí n ṣe, mo máa ń fọ́ wọn, mo máa ń tọ́jú wọn dáadáa nítorí pé mi ò fẹ́ kí nǹkan kò ṣe wọn, mi ò fẹ́ kó máa dùn mí, mi ò fẹ́ kó ní ìjàmbá àti nǹkan mìíràn láti ṣe wọn nítorí pé mi ò fẹ́ kí eyín máa dùn mí. Àwọn tí eyín máa ń dùn, ó máa ń dùn wọn gidi gan.

Ṣé o máa ń wọ ìbọrùn? Bẹ́ẹ̀ni, mò máa ń wọ ìbọrùn tí n bá fẹ́ jáde àti ìgbà tí ọyẹ́ bá wà, tí òtútù bá mú yàn. Mo máa ń wọ ìbọrùn kó bó ọrùn mi kí òtútù má wọlé sí mi lára. Mo máa ń wọ àwọn ìbọrùn, màá ń lọ lọ síbi iṣẹ́, àti máa ń wọ láti lọ sí àwọn ibo mìíràn. Nítorí pé ọyẹ́ wà tàbí òtútù. Ìbọrùn ò dá kí èèyàn má wọ, kí èèyàn máa ní òtútù lára. Àwọn tí òtútù bá ti wọlé sí wọn lára, wọ́n máa ń lọ sí hospital, wọ́n máa ń lọ rí dọkítọ nítorí pé kò kìí ṣe nǹkan tó dá rárá. Kò kìí ṣe nǹkan tó dá fún ìlera èèyàn kí òtútù kó wọlé sí i lára. Fún edí eyìí ni ó ṣe pàtàkì kí èèyàn máa wọ ìbọrùn kí òtútù má wọlé sí i lára. Mo máa ń wọ ìbọrùn nígbàkígbà tí mo bá fẹ́ jáde.

Ṣé o ti lọ sí àgó rí? Rárá o, mi ò kí lọ sí àgó. Mi ò dé bẹ̀ rí, mi ò fẹ́ lọ síbẹ̀, mi ò ní lọ sí àgó. Nítorí pé àwọn tó wà níbẹ̀ kì í ṣe pé wọ́n fẹ́ràn láti wà níbẹ̀. Ǹkan ló ṣẹlẹ̀ tó fà á kí wọ́n wà níbẹ̀. Àwọn mìíràn tó wà níbẹ̀, wọ́n mọ̀ ǹkan nípa ǹkan tó mú wọn lọ síbẹ̀. Kì í ṣe ibi tí èèyàn gbọ́dọ̀ wà, o gbọ́dọ̀ lọ. Kì í ṣe ibi tó dá rárá. Àgó ẹ̀wọ̀n, àgó ọlọ́pàá, irú àgó oríṣìíríṣìí ló wà. Kì í ṣe ibi tó dá rárá láti máa lọ. Kì í ṣe ibi tó dá, wọn ò kí ń ní sinmi, wọn ò kí ń ní ààyè láti ṣe ǹkan tó fẹ́ ṣe. Wọn ò kí ń fún wọn ní oúnjẹ tó dá, wòn kí ń ráyè sùn dáadáa bó ṣe wọ́n, won kí ń ráyè lọ sí ibikíbi tó wù wọ́n. Àgó kì í ṣe ibi tó dá kí èèyàn máa lọ.